Nígbà tí mo bá fẹ́ lọ sùn lálẹ́, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí mo bá ti parí iṣẹ́ òòjọ́ tí mo máa ń ṣe ní inú ilé lálẹ́, tí mo bá fẹ́ lọ sùn, màá rí dájú pé mo wọ aṣọ tó jẹ́ aṣọ kékeré aláwọ̀ tẹ́lẹ̀, mà á sì wọ sòkòtò pélébé mi tó jẹ́ sòkòtò aláwọ̀ tẹ́nu. Nítorí eléyìí pé mo fẹ́ kí ara mi lè jẹ́ ara tí kò ní sí ǹkan kan tí ó jì mí lára mú àbí tí ó fún mi lára. Rárá, kí n tó lọ, tí mo bá bọ́ sí orí ìbùsùn mi, màá rí pé mo wọ aṣọ tó jẹ́ aṣọ pélébé tó jẹ́ aṣọ kẹ̀ǹbẹ̀, mà á sì wọ sòkòtò náà tó jẹ́ sòkòtò pélébé tó jẹ́ sòkòtò kẹ̀ǹbẹ̀. Tì ò ni ṣe sòkòtò tó fún mi ní ara àṣ-- kì í ṣe aṣọ tó fún mi ní ara àbí sòkòtò tó fún mi ní abẹ́.